Ah! Ẹn, ó ti ṣẹlẹ̀ sí mi rí, mo ti sì nà ọ̀nà tí mo bá ń gbà lọ rí, mo ti ṣè yí pàápàá jù lọ. Ọjọ́ kan ti ẹ̀ wà tí mo gbé mọ́tò sọ́nà, tí mo gbé ọkọ̀ mi sọ́nà tí mò ń lọ, àṣé ọ̀nà ibi tí mò ń lọ àṣé ọ̀nà ibẹ̀ kọ́ nibi tó yẹ kí n lọ ní ṣe ni mo, mo ti mórí lọ́nà ibò míì, ó dùn mí dé bi wípé, ó dùn mí jọjọ dé bi pé ìgbà tí mo fi igun ọwọ́ sọ ògiri ni, bẹ́ẹ̀ ló ṣe rí. But kò sí ǹkan tí mo fẹ́ ṣe sí i, a ní láti, à, mo need láti tún béèrè lọ́wọ́ àwọn èèyàn mi, ìgbà mo bèèrè ná ṣẹ̀ṣẹ̀ tún tọ́ka mi sí ọ̀nà tó tóyẹ kí n tọ̀ gangan kí n tó wá lọ sí ibi tí mò ń lọ. So, à, kò sí ẹ̀dá tó wà láyé yìí, kò sí bí ènìyàn ò se ní-- ibi tí èèyàn ò bá dé rí. Èèyàn ó fẹ́, èèyàn ó fẹ́ ṣì ìrìn tà bí kó ṣì nà díẹ̀, so bó ṣe jẹ́ nìyẹn.

Mo máa ń ṣe ètò owó iṣẹ́. Ìbéèrè yìí ó pakasọ bákan, ṣùgbọ́n màá gbìyànjú. Bí a ṣe máa ń ṣe ètò owó iṣẹ́, òun ni pé tí àwọn ènìyàn bá bá mi ṣiṣẹ́, màá gbìyànjú láti ríi pé mo san owó ọ̀yà oníkálukú fún wọn. Mi ò ní fẹ́ láti jẹ ẹnikẹ́ni lówó, mi ò ní fẹ́ láti jẹ́ pé kí n má, kí n má ṣe ètò ẹni kọ̀ọ̀kan fún bó ṣe yẹ kí n ṣeé. So mo máa ń ríi pé mo ṣe bó ṣe yẹ fún gbogbo ènìyàn pátápátá. Bí mo ṣe máa ń ṣe nìyẹn o.

Ah! Rárá o, mi ò ní àwòrán lára o. Gẹ́gẹ́ bí ọmọ aṣa Yoruba tó mú to munadoko, àwọn kan bá yìí kò bójú mu, àwọn èèyàn bá rí lára èèyàn kí wọ́n o fojú ọmọ burúkú máa wo yàn ni. Ẹ̀lẹ yìí jẹ́ kí mi ò ní lára rárá, mi ò ní lárá rárá, mi ò ní ìwà kí mi ò ní tattoos, mi ò ní ẹ̀yà àwòrán kankan lára.

A bí mo ṣe máa mọ̀ pé mo lè ràn yàn lọ́wọ́? Ó ní pé tí mo bá rí ènìyen pé "à ìpọ̀ tó wá yi, à ìpọ̀ yẹn bùru jọjọ, à ènìyí sì nílò iràn lọ́wọ́ o." Tí n bá rí, màá ràn lọ́wọ́. Tàbí ẹnìkan to jẹ́ pé boya mo ní ìmọ̀ kan jù lọ lẹ́nu ǹkan kan lẹ́nu iṣẹ́ ni àbí lẹ́nu okò òwò kan ni, tó wá wá sọ̀dọ̀ mí pé "à nǹkan bái bá wọ náà ṣe ṣé bá wọ náà ṣe ṣe," mo lè ràn lọ́wọ́ láti ṣàlàyé fún un bo oun na ó ṣe lọ ṣe, tí ó fi mọ̀ ṣe dáadáa. Mo ní, eh, bí emi ṣe máa ń ṣe tèmi nìyen.

Lórí ìyẹn pé boya mo máa ń dé lákòókò àbí mo ki n dé, ó ní ṣe pẹ̀lú, àkókò ìgbà. Ó dídi pẹ̀lú ohun tí mo bá ń ṣe lọ́wọ́ níbi tí mo bá lọ. Tí ó bá yẹ pé nǹkan yẹn bá gba mi lákòókò, mo máa ń pẹ́ nìgbà mi. Ṣùgbọ́n tí ó bá yẹ pé nǹkan tí ó yẹ pé mo ti lè ṣe tán pàápàápaa ti o gba mi lákòókò tí mo dẹ́ ṣẹ̀ bó ṣe mo fẹ́ kí n ṣe, màá tètè padà sí ilé tàbí ibi tó yẹ kí n padà sí ní àkókò tó bá yẹ. So àwọn ọ̀nà méjì tó gbá, tó fi, tó fi bó ṣe rí nìyẹn.

Lórí eléyìí, aládùúgbò rere, ẹ, ó jẹ́ ẹ̀yàn tó jẹ pé ó ṣe é fọkàn tán, ó ṣe é fẹ̀mi tẹ́ẹ́ pé à, ẹni tí mo pé mú létí o, tí mo mú létọ̀ yọ à, ẹ, ẹ̀yàn dáadáa nítorí pé nínú ìṣe rẹ, nínú ìwà rẹ, nínú ìrànlọ́wọ́, nínú ipa tó ń kó láwùjọ àdúgbò tá bá wà, èèyàn yóò sì mọ̀ pé irú ẹni bẹ́ẹ̀, àbí wọ́n ní pé ká a ṣe nǹkan kan, kó sa rẹ jáde kó ṣe bí i kó rí ẹnìkan tó nílò ìrànlọ́wọ́ ní àdúgbò, kó sa rẹ rànló wọ́, bí i kó, kó rí pé ẹ̀yàn ṣe kún kárámà sí kí ẹ̀yàn láti ṣe nǹkan àti oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So bẹ́ yàn ṣe máa mọ àwọn ẹ̀yàn aládùúgbò rere ọ̀ní yẹn?

Nǹkan tí mo máa ń ṣe nígbà tí òtútù bá mú mi ni pé, àkọ́kọ́ máa kọ́kọ́ fi omi gbóná, màá fi wẹ ara mi. Lẹ́yìn irẹyin, màá wá, màá wá gbé omi gbóná mi kaná, omi gbóná mi kaná láti fi po tea tó gbóná, màá mú. Màá wọ rọ́bù, tó bá ṣe màá fi ra torí òtútù àyà, màá fi ra gbogbo àyà mi. Maa si wọ asọ òtútù, asọ òtútù bi ẹyọkan àti méjì maa wọ pọ, maa wọ bàtà to se sẹẹsẹ, maa wọ asọ ibọ sẹsẹ maa wọ, maa asọ ibọ sọwọ maa wọ àwọn ọ̀nà tí mo máa ń gbà láti fi gbaradì fún òtútù mi niyẹn.

Ẹ̀mí máa n sọ, ẹ̀níyẹ̀n máa n fì kini yen ku óriré. "Ẹ kú oríire o". Bóyá ẹni tó bímọ ni, "Ẹ kú oríire o. Ọlọ́run a wo o. Ọlọ́run a da sí o". Tóbájẹ́ ẹni tó k'ówó sẹ sẹ bi àkọ́bí ni, ẹ̀gbọ́n ọmọ ni yó jẹ o". Iyẹ̀n túmọ̀ sí pé, yóò tún bi àwọn òmíràn lẹ́yìn iyen ti o je bi àbúrò fún èèyàn, iyen ni ègbón ọmọ ni o je o so tàbí bá jẹ́ ẹni tó bá sílé, ẹ kú ìsílé o. Ará irẹ lẹ́ fi gbébẹ̀ẹ́, ará irẹ lẹ́ fi ṣé gbogbo o. Inú ilé yó ni gbóná mọ̀ yín o, ọ̀nà ọ̀ní na yín o. Gbogbo nǹkan tí ẹ bá ti n ṣe, gbogbo ohun tí ẹ bá kó wá inú ilé yó ma lé síi ni" àwọn bá sì máa ń jẹ́. Tóbájẹ́ ẹni tó bá ra mọ́tò tuntun àbí nǹkan tuntun kan, ẹ kú oríire mọ́tò tuntun yín o. Ko ni se ikú pa yin o. Omi ni yóò mọ mú o. Omi àti epo ni yóò mọ mú o. Kò ní mu ẹ̀jẹ̀ yín o. So iyẹ̀n túmọ̀ sí pé àdúrà kò yá, kò ní ní accident o, kò ní fòrí sọ́pọ̀n, kò ní ṣe so. Baṣe máa ń kí, baṣe máa ń ki ára wa ní ilẹ̀ Yorùbá nìyẹn.

Ah! Bẹ́ẹ̀ni o, mo máa ń ṣíkà adéhùn, gbogbo adéhùn tí mo bá bá ẹ̀yàn ṣe, ko si ni mo máa ń ṣíkà rẹ̀ gidigan. Nítorí à adéhùn à àlùkàwá ẹgbẹ to tó gbo, eh tí èèyàn bá bá ẹ̀yàn ṣe àlùkàwàní Ọlọ́run ni. To bá ṣèlérí to bá ṣẹlérí fẹ́nìkan tó tó kó tó eh ṣe fẹ́nì tó sọ fẹ́nìkan pé ó ṣe nǹkan báyìí fún, tó wá ṣe mọ́, ah! Inú Ọlọ́run gan e yi dùn si. So ìdí to ṣi máa ń mú mi láti jẹ́ pé kí n ṣe oun tó tọ́ àti oun tó yẹ nígbà to yẹ ki n ṣe.